Ètò mi fún ìparí oṣù ni pé àti ṣètò oúnjẹ rírà sílé àti ṣètò owó ta a máa ná fún transportation tí máa lọ síbi iṣẹ́, ètò oúnjẹ ọmọ àti nǹkan tí ọmọ ń lò against the next month. Gbogbo nǹkan táa mu máa ń ṣe fún ètò ìparí oṣù ni ẹ.

Mi ò fẹ́ràn rá ounjẹ ní òpópónà. Mi fẹ́ràn ránjẹ ní òpópónà. Mi lè fẹ́ràn ránjẹ ní òpópónà. Láíláí, mo se lè máa ránjẹ ní òpópónà. Nítorí kí ni?

Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí dáadáa. Ìlú tí mo ti rìnrìn àjò lọ sí ó ti ó pọ̀. Ìgbà tí mo lọ sin Ìjọba, mo rìnrìn àjò láti Bauchi state lọ sí Ebonyi state, ibi tí mo ti serve ní e Ìgbà tí mo tún ń parí service, mo rìnrìn àjò láti Ebonyi wá sí Abuja. Mo ti rìnrìn àjò láti Abuja lọ sí Gombe. Mo ti rìnrìn àjò tó pọ̀

Mo fẹ́ràn láti máa lọ sí etíkun. Mo like etíkun dáadáa. Mo like kí n máa ró mi. Mo like omi tó tóbi kí n máa rí. Nde máa ṣeré bẹ. Mo fẹ́ràn ẹ́ dáadáa. That's my hobby.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù, mo ní bí aṣọ òtútù méjì. Ìgbà ọyẹ́ àti ìgbà òjò ni mo máa ń wọ̀ ọ́. Mo ní aṣọ òtútù méjì. Ikàn dúdú, ikàn funfun.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn lọ́sàn. Ọjọ́ tí mi ò bá lọ ibi iṣẹ́, mo máa ń sùn lọ́sàn lọ́wọ́ ọ̀sán. Bí àná tí mi ò lọ ibi iṣẹ́, mo sùn lọ́wọ́ ọ̀sán. Ẹni báì náà mi ò lọ ibi iṣẹ́, but mo ṣàwọn iṣẹ́ kan nílé, mo tún jáde. Kò ì pẹ́ tí mo dé báì, mo fẹ́ sùn ńsìn. Ti mo bá ti sùn, màá wá jí ní ǹkan bí ago mẹ́rin kí n tó máa lọ sí fellowship. So mo máa ń sùn lọ́sàn dáadáa.

Oúnjẹ tó kù tó bá ti jẹ́ oún, tó bá ti jẹ́ oúnjẹ táa sì nílé ni tó kù, táa ti jẹun tó kù tí Ebídẹ̀ ń pa mí, à, màá jẹun. Àmọ́ tí mo bá lọ síta tí wọ́n fún wa lóúnjẹ, tó wá jẹ́ jé ilé tó kù pé à ilé yi àjẹkù lé lé, mi kì í jẹ, bọ̀ tó bá ti jẹ́ títí ilé mi ni canmo máa jẹ.

Mo máa ń ge'run mi ní ọ̀sẹ̀ méjì méjì. Tí mo bá ti gerun mi, tí mo lọ sí saloon tí mo gerun mi, after one week lẹ́yìn ọ̀sẹ̀ kan, mo máa shave, mo ní clipper ti mo fi ń shave irugbọ̀n mi. Mo máa shave irugbọ̀n mi. Then the next two weeks, màá tún lọ gẹrun mi again ní saloon. So, ọ̀sẹ̀ méjì méjì ni mo fi ń gẹrun.

Mi ò tíì lọ kọ́, mi ò tí ì lọ kọ́, mi ò tí ì lọ kọ́ títè mi. Lágbára Ọlọ́run, tí owó tí mo bá ti ná owó, owó tí mò ń expect tó bá ti wọ́wọ́ mi lọ́dùn yi, màá rọkọ títè mi lọ́dùn yi.

Mi ò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn mọ́ torí mo kọ́ṣẹ́ ẹ̀kọ́, mo kọ́ṣẹ́ olùkọ́ nígbà tí mo parí, nígbà tí mo graduate. So opportunity yẹn tí mo fi ń dúró níwájú àwọn ọmọdé tí mò ń kọ́ wọn, ó ti jẹ́ kí n ní confidence tí mo bá ti dúró níwájú àwọn èèyàn tí mò ń sọ̀rọ̀. Èmi ò ní anything bí, bí crowd fright mọ́.

Oṣù kẹrin ọdún April ni wọ́n bí mi. April ní birth month mi, oṣù tí wọ́n bí mi nìyẹn. April, April seventeen ni oṣù tí wọ́n bí mi. Ìgbà yìí ni mo fi máa ń ṣe birthday, April seventeen.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín lójoojúmọ́. Tí mo bá ti jí làárọ̀, mo máa fọ eyín mi, tí mo bá ti fẹ́ lọ sùn lálẹ́ tí mo ti jẹ oúnjẹ alẹ́ tán tí mo fẹ́ lọ sùn, mo máa ń fọ eyín mi. So ìgbà méjì ni mo máa ń fọ eyín lójoojúmọ́.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó ṣe máa rí. Èmi ò kí ń yanjú anybody jẹ. I don't cheat anybody. So, ta bá ti ṣe n ǹkan, tan fún wa lówo ǹkan tó tọ́ fún oni kálukú ni mo máa ń fún wọn. Bẹ́ẹ̀ ni.

Ìgbà mí ti mo bá fẹ́ lọ sùn, aago, aago mọ́kànlá tàbí aago méjilá ni mo máa ń sùn, torí mo máa ń wo àwọn TV program very late. So aago mọ́kànlá, ìyàn 11 or aago méjilá ni mo máa ń sùn lójoojúmọ́.

Ó ti pẹ́ tí mo lọ sí ìgbò Oderi, ó ti pẹ́, ó ti pẹ́, ó ti pẹ́. Ìgbà tí mo wà ní abúlé ni mo lọ kẹ́yìn. À, ó dẹ̀ ti ju bí ǹ, ó dẹ̀ ti ju ọdún mẹ́wàá lọńsi ó ti ju ọdún mẹ́wàá lọ. That was early 2000.

Tí mo bá fẹ́ rìnrìn àjò, mo máa ń gbàdúrà. Ti mo gbàdúrà tán, mo máa ń, mo máa ń jí kùtùkùtù. Gbogbo ìrìn àjò tí mo máa ń lọ, àárọ̀ ni mo máa ń lọ. Mi n kí ń rìnrìn òru. Mi n dẹ́ki ń rìnrìn ọ̀sán. Aárọ̀ ni mo máa ń ṣe ìrìn àjò mi. So, mo máa ń kó àwọn aṣọ tó yẹ kí n kó lọ. Gbogbo nǹkan tó yẹ kí n lò, mo máa ń kó dání. Kì n ṣe pé màá lọ ibẹ̀ tí màá lọ màá ra àwọn rárá. Mo sì máa ń rìnrìn àjò mi nìyẹn.

A! Mo ń kọ̀wé pẹ̀lú ọwọ́, ṣèbí ọwọ́ la fi ń di bírò mú? Mo fọwọ́ mi ń kọ̀wé dáadáa, èní gan, mo kọ̀wé. Mo kọ àwọn àdúrà ta fẹ́ lọ gbà ní fellowship, mo kọ jáde láti ori fọ́ọ̀nù mi sínú ìwé. Mo máa ń fọwọ́ kọ̀wé.

Àṣà ìbílẹ̀ ni àwọn ẹbí mi máa ń ṣe, àṣà bíi pé tí àwọn àgbàlagbà bá ti ń sọ̀rọ̀ kí àwọn ọmọdé má dá sí, àṣà bíi pé tí a bá ti fẹ́ jẹun a ò gbọdọ̀ gbé oúnjẹ wa jáde síta lọ jẹun, àṣà bíi pé tí àwọn òbí wa bá ti dé ká dọ̀bálẹ̀ kí wọ́n.

Oúnjẹ tí mo mọ̀ jẹ dáadáa, òun ni àmàlà àti iyán. Àmàlà àti iyán ni mo mọ̀ bí wọ́n ṣe ń jẹ dá dáadáa dá. Tí mo bá ti ri àmàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú àbí iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí, òun jẹ mi nìyẹn.

Mo ti lọ sí àgọ̀ rí. Ọjọ́ tí wọ́n wá mú olùbágbépọ̀ mi that's neighbour mi, tí wọ́n wá mú emí dẹ̀ ní kíá tí ká, so mo ní láti lọ s'àgọ́ ọlọ́pàá. So ọjọ́ ẹni mo lọ s'àgọ́ tí mo lọ sọ nǹkan tó ju mi rí nípa ọkùnrin yẹn pẹ̀lú ìyàwó ẹ̀.